Owó tí mò ń gbà kò dára tó rárarára torí mó nílò ọ̀pọ̀lọpọ̀ owó láti ṣe àwọn nǹkan kan. Owó tí mò ń gbà ó kéré sí àwọn nǹkan tí mó nílò láti ṣe ṣùgbọ́n mò ń gbìyànjú mo dẹ̀ ń tiraka lórí owó náà.

Mo máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ohun pẹ̀lẹ́ àti ohun tútù. Torí́ pé wọ́n wá ra ọjà lọ́wọ́ mi, màá dáwọ́ lóhùn gẹ́gẹ́ bí ó ti yẹ láti dá oníbàárà lóhùn àtun bá wọn ṣeré.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ni kété ti mo bá ti ṣí yàrá ìtajà, màá gbọn àwọn tó yẹ kí n gbọn, màá ṣe wọ́n dáadáa, màá tó, màá múra sílẹ̀ fún ọjà ọjọ́ yẹn. Bẹ́ẹ̀ ni màá ṣe tọ́jú ọjà dáadáa.

Ní òwúrọ̀ tí mo bá jí, mo máa mu omi. Lẹ́yìn tí mo bá mu omi, màá wá ǹkan tí o fẹ́lẹ́ láti jẹ bi ìrẹsì ni mo máa ń jẹ ní òwúrọ̀. Ìgbà míràn kẹ́dẹ̀ réè, mo máa ń jẹ ẹ̀bà.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní ilé ìjọsìn mi òun ni àjọ̀dún àwọn ọmọ wẹ́wẹ́ tàbí tí a le pè ní àjọ̀dún èwe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ló máa ń wà níbẹ̀ tó máa ṣe oríṣìíríṣìí ní ilé ìjọsìn. Ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá òun náà ni a máa ń ṣe. Mo fẹ́ràn àjọ̀dún èwe.

Bẹ́ẹ̀ni mo máa ń ra ǹknan lórí Íńtánẹ́ẹ̀tì. Tí ó bá jẹ́ ohun tí mo fẹ́ràn, máa dé ẹ wò dáadáa kíi máa lọ sí ọwọ́ àwọn alágbèda. Mo máa ń ra ǹnkan lórí Íńtánẹ́ẹ̀tì bíí fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀, bí ohun mìíràn tí mo rí pé mo nílò, mo máa ń rà láti orí Íńtánẹ́ẹ̀tì.

Oṣù tí mo fẹ́ràn nínú ọdún òun ni oṣù ọjọ́ tí a gbé bí mi. Èyí tu mo sì ń pé nínú oṣù tí a bí mi, òun ni oṣù tí mo fẹ́ràn jù, tí ń ṣe oṣù kẹjọ ọdún. Oṣù kẹjọ ọdún tí olóyìnbo ń pè ní August, òun ni ó jọ, òun ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún.

Ní àkókò tí mo bá dúró di nǹkan, mo máa ní àfojúsọ́nà fún un. Mo máa ṣe àfojúsùn nǹkan náà pé ìgbà wo ló máa tó dé. Mo máa ṣe sùúrù dáadáa fún nǹkan tí mo bá ń ṣe àfojúsọ́nà fún.

Ní ọ̀pọ̀ ìgbà ní ibi iṣẹ́, mi ò kí ń mu ohun kankan. Mi ò kí ń mu ohun kankan. Mi ò kí ń mu coffee, mi ò mu ohunkóhun ní ibi iṣẹ́. Mineral oun ni mo máa ń mu, ẹtí ẹlẹ́rìndòdò oun ni mo máa ń mu.

Nígbà èwe mi, nígbà ọmọdé mi, o jẹ́ ìgbà tí mo máa ń rántí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bàá dẹ́ ràn tí ẹ̀rín sì máa ń pa mí. Mo máa ń dárẹ́ni àwọn ohun tí mo ṣe nígbà tí mo wà ní kékeré torí wípé nígbà kéré ewé, nígbà tí mo wà ní ọmọdé, ọ̀pọ̀lọpọ̀ ohun eré ni mò ṣe dáadáa.

Ibáṣepọ̀ tó wà láàárín èmi àti olórí isẹ mi ni pé àárín wa dánmọ́rán. Ibáṣepọ̀ tó dá ló wà láàárín wa. A n ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tàbí ọmọ iyá tàbí aládùúgbò. Ibáṣepọ̀ tó dánmọ́rán ni ó wà ní àárín wa.

Ìwà ìṣòro mi dáa gan-an nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mò ń tà, tí mò ń rà, tí mo dẹ̀ ń bá àwọn oníbàárà mi ṣe dáadáa. Àjọ máa ń ṣàwàdà, àjọ máa ń ṣẹ̀fẹ̀. Ìṣòro mi, ọ̀nà tí mò ń gba ìṣòro mi ó dáa. Mo dẹ̀ ń rí ọ̀pọ̀lọpọ̀ èrè lórí rẹ̀

Láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo lè jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn àbúrò mi láti lọ sí ilé ìgbafẹ́ láti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Ẹ ṣe àjọyọ̀, wọ́n á bá mi yọ emina a dè ṣe ìtọ́jú wọn nípa ti oúnjẹ àti mímu.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń bo ara tí mo bá fẹ́ sùn nítorí wípé kí ẹ̀fọn kí má ba jẹ mí. Ìgbà mìíràn tí iná bá wà, mo máa ń ṣí ara sílẹ̀, mi ò kí ń bo ara kí atẹ́gùn kó lè fẹ sí mi lára dáadáa.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì, òun ni mo fẹ́ràn jù láti máa jẹ. Mo fẹ́ràn àwọn oúnjẹ ìmíràn, ṣùgbọ́n ìrẹsì gangan ni oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí wípé kò kì í sú mi láti jẹ. Kòsí ìgbà tí mo jẹ́ tí mi o kín jẹẹ́.

Iṣẹ́ tí mò ń ṣe, mi ò ṣíṣe oṣù, bẹ́ẹ̀ sì ni mi ò ṣíṣe ọ́fíìsì. Iṣẹ́ aládani òun ni mò ń ṣe, tí mi ò dẹ̀ kíní ipàdé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n mo máa ń bá àwọn oníbàárà mi pàdé ní àkókò tí wọ́n bá fẹ́ wá bá mi ra ọjà.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin Fuji Music bíi King Doctor Saheed Osupa, mo dẹ̀ fẹ́ràn láti máa gbọ́ Afrobeat náà torí ọmọ Nigeria ni mí, mo fẹ́ràn láti máa gbọ́ Afrobeat torí Africa ni mí bíi Wizkid, Machala, bíg Wiz.

Mi ò kí ń wọ ago ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí mi ò ní. Ṣùgbọ́n ó dáa láti wọ ago ọwọ́ torí wípé bí àkókò tí fóònù bá kú, ẹ̀rọ alágbèéká tí ó bá kú, ago ọwọ́ a sọ àkókò tí a wà fún wa láti wọ. Ó dára kí èyàn máa wọ ago ọwọ́

Omi ti mo fẹ́ràn jù òun ni omi, torí omi da fún ara dáadáa. Ó dára kí ènìyàn kó máa mu omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń mu omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ojúmọ́, mo máa ń mu omi tó pọ̀ gan, torí ohun tí mo nílò ní àgọ́ ara mi jù ni omi.